Kò sí irúfẹ́ bàtà tí mi ò kí ń wọ̀. Oríṣìíríṣìí bàtà ló m bẹ ní ilé Yorùbá ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn bàtà pẹ̀rẹ̀sẹ̀ nítorí àwọn bàtà gogoro máa ń dun ènìyàn ní ẹsẹ̀. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn bàtà apẹ̀rẹ̀ ẹsẹ̀.

Mo máà ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ìkónimóra, sùúrù àti ìfẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló má a wá sí ibi iṣẹ́ láti wá ṣiṣẹ́ lójoojúmọ́. Oríṣìíríṣìí ìdààmú àti wàhálà dẹ̀ náà sì máa ń kojú sí kó tó di pé wọ́n dé ibi iṣẹ́. Nítorí náà láti lè jẹ́ kí iṣẹ́ yìí ṣarajọ kó dẹ̀ ṣe ṣàmúṣàmú kó dára kó sì wú ọ̀gá wa lórí, a máa ní láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù, a dẹ̀ ní láti ní ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti ìkónimóra kí'ṣẹ́ yìí náà leè yọ́rí sí rere. A dẹ̀ máa ní láti jẹ́ akíkanjú ènìyàn, ká ṣe iṣẹ́ yìí ká ṣe kárakára, ká dẹ̀ ṣe àsìkò, ká lo àsìkò ní ìmọ̀ ní kíákíá. Kò ní dáa káa fa iṣẹ́ tó yẹ ká ṣe láàárín ìṣẹ́jú márùn ún àbí ìṣẹ́jú máàwá ká wá fi wákàtí kan àbọ̀ ká wá fi ṣe. Táà bá dẹ̀ ti wá ní sùúrù fúnra wa t’a fi ìfẹ́ yìí báwara lò, t’a ní ìkó—t’a kó ara wa jọ, tí a forí papọ̀ láti ṣiṣẹ́ yìí papọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ tó bá yẹ kí ìyàn ṣe fún ìṣẹ́jú márùn ún ó máa wá ń pẹ́ síi. Só torí bẹ́ẹ̀ a gbúdọ̀ ní sùúrù, a gbúdọ̀ ní ìkónimóra, a gbúdọ̀ ní ìfọ̀kànbalẹ̀ láti lè kóra jọ, láti lè ṣe iṣẹ́ yẹn pọ̀ kó lè yọrí sí rere lẹ́ẹ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Fìlà ṣe kókó ní aṣọ ọmọlúwàbí. Láyé àtijọ́ gán tí a bá lọ sí òde àríyá, ẹni tó bá ti wọ fìlà gán kò tíì múra pi pé. A dẹ̀ ní oríṣiríṣi fìlà ta lè wọ àti oríṣiríṣi, ẹ́, aṣọ la fi rán fìlà bí fìlà abetí ajá tó máa ń ní etí méjì lẹ́ẹ̀gbẹ̀gbẹ̀ yẹn. Àh! Fìlà yẹn fọ́n, ó dára púpọ̀, ó mú orí wú, ó sì máa ṣọ́ yẹn ni. Tí èyán bá wà wọ̀ sí aṣọ bíi aṣọ bí aṣọ òfì, kí èyán wọ gbádá, kí èyán wọ ṣọ́ ọ̀rọ́, kí èyán wà gbé fìlà yìí síi. Àh! Ọmọ dára tán ni yẹn. So èmi fẹ́ràn fìlà lọ́pọ̀lọpọ̀ torí pé ó máa ń máaṣọ̀ mi ṣe gẹ́gẹ́ sí mi lára. Tí ń bá tí wọ fìlà sí aṣọ, mo máa ń rí bẹ́ẹni pé aṣọ tí mo wọ̀ sọ́rùn yẹn kò tí pé rárá. Ìdí nìyẹn tí èmi máa fi ń like láti wọ fìlà. Ẹ ṣé gan an ní.

À, mo fẹ́ran ìpàdé lórí fóònù lọ́pọ̀lọpọ̀ torí pé mo ríi pé ó máa múṣẹ́ yá kíákíá, ó sì máa dínkù wàhálà fún ènìyàn. Fún àpẹẹrẹ, tí èèyàn bá ń ṣíṣe ní ilé, tí n bá ti múra tán, tí mo jókòó sórí àga, màá set awọn àwọn elo ayárabíàṣá, màá dẹ̀ bẹ̀rẹ̀ síí ṣe ìpàdé yìí kíákíá kíá, èèyàn ti parí iṣẹ́. Ṣùgbọ́n tí n bá lọ sí òde láti lọ ṣe ìpàdé, màá ná owó ọkọ̀, a gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní ọwọ́ mi, kí n tó lọ, kí n tó dé, àti rẹ rà oríṣiríṣi nǹkan lo sì le ṣe. Ṣùgbọ́n tí a bá ṣe iṣẹ́ yìí ní ilé, ó máa mú stress, ó máa mú wàhálà, ó máa mú wàhálà wa dínkù, ó máa mú wàhálà wa dínkù.

Ní àkọ́kọ́, kí ló ń jẹ́ àìsàn ìkóríra? Àìsàn ìkóríra jẹ́ ìgbà tí èèyàn bá jẹun tí ara èèyàn bá ṣe ilòdì sí oúnjẹ tí èèyàn jẹ, tí ó ní jẹ́ kí ara èyí, oúnjẹ yìí dúró régé ní ara èèyàn. Fún bí èmi báyìí, oríṣiríṣi àìsàn ìkóríra ló wà fún àpẹẹrẹ ẹyin, wàrà, ẹ̀pà. Ṣùgbọ́n èmi, èmi fún ara mi, àìsàn oúnjẹ tí mo ní àìsàn ìkóríra sí ni ẹyin. Mi kó, mi ò fẹ́ran ẹyin fún ìdí kankan torí pé ó máa ń rùn, ó ń rùn gaǹ gaǹ àti pé èmi gan ó like bó ṣe máa ń rí lẹ́nu tí bá ti jẹ́, kò kí n lá adùn tó dú régé lẹ́nu. Adùn ẹ̀ máa ń yi bákan bákan lẹ́nu. Àti pé láyé, láyé àtijọ́ gan an tí bá ti jẹ ẹyin yìí, mo máa yàgbẹ́ gburu. Ma máa sá lọ sílè ìgbọ̀nsẹ̀, ma máa sá bò láti lé ìgbọ̀nsẹ̀, ma máa sá lọ, ma máa yàgbẹ́ gburu gburù gburù gburù gburù gburù. Àwọn àmì tí èmi máa rí lára lẹ́, ṣùgbọ́n fẹ́ lọ̀ mí oríṣiríṣi àmì náà lè máa rí lára o, ẹlọ̀mi, ahun lè máa yu Ẹ̀lọ̀mi, ara rẹ̀ lè le torí mo ní nígbà kan rí àbúrò mi kan ngbà yẹn, ó jẹ ewúro bí ara ẹ ṣe sún jọ níyẹn. Ara ẹ̀ máa sún, ó sún jọ tó bẹ gẹ, gbogbo ara ilé bèèrè sí sá kiri pé à kí ló ṣe lára? Kí ló ṣe lára? Kí ló ṣe lára? Ka tó mọ̀ rí pé ewúro ló ṣe lòdì sá ara ẹ̀. Àṣẹ ewúro yẹn gan an ni àìsàn, ìkóríra oúnjẹ tó ń ṣe. Kò sí nǹkan táa lò fún o. Oríṣiríṣi ògùn la lò fún. Títí títí kí nìyí ó máa lọ lára ẹ̀. Ará bè sì ń jáwé pọ̀, àbẹ̀ sì ń jáwé pọ̀, léyìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó ṣe, ó wa padà lọ. Ṣùgbọ́n èmi láti ìgbà yẹn o, èmi kì í jẹ ẹyin mọ́ o. Mi ò, mi ò kúndùn ẹyin kọ́bọ̀. Kò sí ibi tí mo ti rí ẹyin mo máa ń sá. Kí ló dé fàá? Ìgbà, ìgbẹ́ gburu yìí náà ni. Mi ò le máa fi gba gbogbo lọ sílè ìgbọ̀nsẹ̀ lọ máa yàgbẹ́ gburu tó rí pe mo jẹ ẹyin, ẹyin tí ò sì lá adùn kankan, adùn kankan lẹ́nu. Lóòótọ́ mo gbọ́ o pé ó ṣara lóore o. Mi ò lè parọ́, mo gbọ́. Ṣùgbọ́n mo gbà kí má jé oúnjẹ tó ṣara lóore. Gba pé kí njẹ oúnjẹ tó ṣara lóore, kí wa máa yàgbẹ́, kí wa máa yàgbẹ́ gburu. Ẹ̀ṣẹ̀ gan an ni.

Bẹ́ẹ̀ni, títan ìkíni, wọ́n máa ń pe àkíyèsí mi sí fóònù mi ní órekòrè. Mo máa ń tan ìkíni sílẹ̀ lórí fóònù mi kí lé mọ̀ tí ohunkóhun bá ṣẹlẹ̀ tàbí tí ìṣẹ̀lẹ̀ pàjágìrì bá dé. Àwọn èèyàn sì ń gbìyànjú lati láti rí mi.

Bẹ́ẹ̀ni, mo ní àrá ìdíle tó ní oríṣiríṣi ọjà tí mo sì máa ń bá wọn bojútó ní òrékọ́ọ̀rẹ́. Bí bá sì ti ń bojútó ni mo sì máa ń ṣe ìtọ́jú àwọn ọjà náà. Torí ohun ta bá tọ́jú ni máa pẹ́ ní ọwọ́ ẹni.

Áàpù WhatsApp jẹ́ áàpù tí èeyan màá fi n ba àwọn akẹgbẹ́ rẹ rojọ pẹlu ojúlùmọ̀. O jẹ ki o jẹ kan lára àwọn áàpù tí mo ma n lo jù ní orí fóònù mi. O jẹ́ ọ̀kan lára àwọn áàpù tí mi kò le, tí mi ò le ṣe láìlo ní ojúmọ̀. Torí óhun ni màá fi n kàn sí àtẹ̀bí àtàrà atójùlùmọ̀ ní ọjọ̀ojúmọ̀

Fóònù mi jẹ́ ọ̀kan lára àwọn nǹkan gbóògì tí mi kò le ṣe láì lò ní ojúmọ́. O yàtọ̀ sí yẹn, o jẹ́ ọ̀kan lára àwọn tí mo máa ń lò jù lójúmọ́. Mi ò lè ka òye ìgbà tí mò ń lo fóònù mi ní ojúmọ́ ṣùgbọ́n ó jẹ́ ọ̀kan lára àwọn ohun tí mò ń lò jù lọ. Mo máa ń lo fóònù mi ní orekòorè.

Bẹ́ẹ̀ni, ọ̀kan lára àwọn iṣẹ́ tí mò ń ṣe jẹ́ iṣẹ́ tí ènìyàn lè ṣe láti ilé. Ó jẹ́ kí n síi pé ó fi tárátara rorùn ṣùgbọ́n ti lè sọ pé ó wà lára àwọn iṣẹ́ tó rorùn jùlọ. Kò sí wàhálà àti máa wọkọ̀ sí ọkọ̀, kò sí ìpalára ní inú rẹ̀.

Ohun tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sún níìsín pẹ̀lú irúfẹ́ àsìkò tí a bá wà lọ́pọ̀lọpọ̀ ní àsìkò ooru, mi ò kí ń fi bẹ́ẹ̀ wọ aṣọ púpọ̀ kí atẹ́gùn kó le fẹ̀ sí mi. Ṣùgbọ́n tó bá jẹ́ àsìkò òtútù ni, sí ni mo máa ń wọ aṣọ líle láti má jẹ́ kí òtútù pọ̀ jù.